Nígbà wo ni o máa ń fọ aṣọ? Láti máa fọ aṣọ jẹ́ nǹkan tó dára, mo de maa ń ṣe eleyii ní ìgbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀ nítorí pé ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí, ó sì jẹ́ nǹkan tí ó dára àti ó lè ṣe pàtàkì gidigidi ní ìgbà gbogbo náà yẹn, ní ìróyìn kúrò gidigidi.

Kíló dé wà lára nǹkan tí ó ṣe pàtàkì dẹ́wàá fún mi láti máa ṣe ní gbogbo ìgbà náà? Kíló dé jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọjà? Ọjà jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa ra gbogbo àwọn nǹkan tí mo bá nílò, nítorí ọjà jẹ́ ibi tí ó dára. Kíló dé wà lára nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà?

Ọ̀dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà sí i. Mo dẹ̀ jẹ́ ẹ̀ẹ̀yan kan to je, pé mo mọ bí wọ́n ṣe dá ọkọ̀ duro ní ìdòjúkọjú nitori pẹ̀ eleyi jẹ nnkan tó le ṣẹlẹ̀ sí mi rí. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Eléyi wà lára, àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi.

Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá si sílẹ̀ fún mi láti ṣe ilé yìí. Mọ̀lẹ̀ máa ń rí dájú pé láti máa ń lo oògùn lójoojúmọ́ kì ń ṣe ǹkan tó bo jù mọ́, ní ìrètí pé mi ò kí ń ṣe ilé lójoojúmọ́ àmọ́ mo máa ṣe nígbà tí aye bá wá sílẹ̀. Elé yìí jẹ́ ǹkan tó dára, tó de ṣe pàtàkì, tó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe é ní gbogbo ìgbà náà.

Nítorí pé ó jẹ́ ǹkan tí inumi máa ń dùn si. Aaa, ọjà jẹ́ ibìkan tí ó dára náà tí mo dẹ̀ máa ń lọ ní orekore náà. Nítorí pé ó jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì tí ó dẹ dára, tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe. Idí niyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Ibùdó ọjà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tẹ́ de ye kí ènìyàn kí ó má ṣe nígbà gbogbo náà. Mo de eniyan tí ó je pé láti máa mu coffee ní ibiṣẹ́ kì í ṣe ǹkan tí ó tọ̀nà nítorí pé coffee jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí ènìyàn sùn. Ìdí nìyẹn tí ó ṣe pé nígbà tí mo bá wà ní ibiṣẹ́ mi ò kí ń mu kọfí nítorí pé ó máa mú mi sun. Ìdí nìyẹn.

So, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí ó dára náà, mo de ma n rí dájú pé mo ṣe eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye náà nítorí pé eléyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè ye kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń ṣe eléyìí sí i.

Eléyi wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí mo fẹ́ràn láti máa ṣe ní ibi iṣẹ́ náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn láti máa ṣe ni, nítorí pé láti kọ iroyìn nibi iṣẹ́ o jẹ́ ǹkan tí àwọn ènìyàn fẹ́ràn ní gbogbo ìgbà láti ṣàmojuto àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì, ni gbogbo ìgbà náà.

Ó de wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó le dára ní ìgbà gbogbo náà ṣe. Láti máa ṣojú wákàtí lọ ní ibi iṣẹ́, ìgbà mìí mo máa ń ṣe tí ọba dà pé ǹkan tí ó ṣe pàtàkì ni àbẹ̀ nígbà tí mo bá ní iṣẹ́ tí ó pọ̀. Mó dà máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dà máa ń mú nu mí dùn nígbà tí mo bá ṣe wọ́n.

Ẹlẹ́yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Móde maa n ṣe àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Àwọn ímélì wọ̀nyí ni mo máa n ṣètò ní ọ̀nà ti o tọ́, nítorí pé wọ́n wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Móde ma ṣe wọ́n ní ọ̀nà tí ó ṣi dá lọ́pọ̀lọpọ̀ náà ṣi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Láti máa ṣe àtúnlo nǹkan jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa rí dájú pé mo ṣe dé ẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà, nítorí pé ewé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, èyí tí ènìyàn tí mo máa rí i dájú pé láti ṣe àtúndùn nǹkan jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo dẹ̀ bá ṣe ní gbogbo ìgbà.

Ah, mo de máa rí dájú pé àwọn ọ̀ṣọ́ wọ̀nyí máa wọ̀ wọ́n sára gidigidi, nítorí pé wọ́n wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà. O de máa mú mí lù nígbà tí mo bá ṣe ìru àwọn elé yìí. Elé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tío de dára náà nítorí pé àwọn elé yìí wà lára àwọn kankan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ẹrẹ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà. Ànítorí pé kí ènìyàn ṣe léè jẹ́ nǹkan tí ó dára. Àwọn ìwà ìṣọ̀rọ̀ mi dẹ jẹ́ ìwà kan tó jẹ́ pé àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Ǹigbogbo ìgbà ni o jẹ́ pe o je ìwà kan tí ó dára tí àwọn ènìyàn dẹ ti fẹ́ ṣe. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ó dẹ̀ jẹ́ ǹkan tó dára tí àwọn ènìyàn tí ò pọ̀ tí wọ́n dé fẹ́ràn láti máa ṣé. Ni gbogbo ìgbà náà ìdí nìyen tí mo fi máa ṣe àwọn eléyìí. Láti lu etí jẹ́ ǹkan tí ó dára náà amọ́ mi o ti lu etí ri, nítorí pé kì í ṣe ǹkan tí ó dára tí ó dè yẹ kí ọmọlúàbí kí ó máa ṣe. Ní ilẹ̀ Yorùbá, ìdí nìyenn tó jẹ pé láti máa lu etí gẹ́gẹ́ bí ọkùnrin kì í ṣe ǹkan tí máa ṣe.

Kíni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza gẹ́gẹ́ bí ènìyàn àwọn ni bi ǹkan bí crispy bacon tí wọ́n dùn tán dàbí àgbàdo tútù. Àwọn eleyìí wà lára àwọn ǹkankan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó wà lára awon ogun tí ó máa ń ṣeere fún ènìyàn ní ara náà se.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de wù mi, latí máa ṣe ní gbogbo ìgbà náà. Idi niyẹn tí mo máa ń dájú pé mo ṣẹ elẹ̀yii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, à mo dẹ̀ máa ń láti ṣe àwọn eléyìí ntorí pé kí ènìyàn máa wo ẹ̀yin ọ̀tu jẹ́ nǹkan tí ó dára náà. Idi nìyẹn tí mo máa ń ṣẹ elẹ̀yii ní ọ̀nà tí ó pọ̀ náà ntorí pé ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe.

Ṣe o tí dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Dídúró lé ẹ̀rọ ayárabíàṣá jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò ti bàjẹ́. Nígbà yí ni mo nílò láti lọ ṣe mí, mo lè lọ rà bín. Ó lè jẹ́ ǹkan tí ó ṣe pẹ̀lú ọkọ̀ kan náà ni tó kú, ǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Eleyii dé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní ọ̀nà kọ̀ọ̀nan náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára nì. Àwọn ẹranko ọ̀sìn won yi, dé jẹ́ ẹranko ọ̀sìn, àjà ni mo ní bíi ẹranko ọ̀sìn. Ó jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí nítorí pé ó máa ń gbọ́ràn. Ṣì mí lẹ́nu, o dé jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé waifi rẹ yára tó? Waifi mi jẹ́ ǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀ nítorípé mo máa ń lòó fún àwọn iṣẹ́ tí ó pọ̀ fún àwọn tí ó fi yára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Inú mi dẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà náà ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dáa, tó jẹ́ pé mo máa ń lòó fún àwọn iṣẹ́ tí ó pọ̀

Ó de wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti máa sè ní gbogbo ìgbà náà ṣe. Rárá, mo dẹ̀ máa ríi dájú pé oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn nítorí pé nígbà tí oúnjẹ bá ní ata, ó máa ṣe ènìyàn ní òrò lára. Ìdí niyen tí mo fẹ́ràn eleyìí, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ wu mi láti máa sè ní gbogbo ìgbà náà tí ó dẹ́ dára ṣi.

Èlé ìjẹ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi, ọ̀dọ́ ìyẹ́ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà ní ọ̀nà tí ó tọ́. Àwọn àgọ̀ ọwọ́ yì jẹ nǹkan tó dára tí mo dẹ̀ máa ń wọ̀ ní orẹ́kọ̀rẹ́ nígbà tó bá wù ú mí láti lọ sọ́dẹ̀ àbí láti ṣẹ́ lára àwọn nkankan tí ó tu ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sí òde náà sí.

Ṣé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dè fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè nítorí àwọn ẹ̀rọ yìí wà lára àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ ǹkan tí ó dára, ó dè wà lára àwọn ǹkan tí ó máa múnu mí dùn tí mo dè máa ṣe ní gbogbo ìgbà náà iyẹn ní ọjọ́júmọ́ gidigidi sí.

Ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó sì ye ní dáradára náà ṣi, à mo dé máa ń rí pé wọn máa ń wo awon ètò orí tẹlifíṣàn, àwọn iṣẹ́ àkànṣe àti ìgbékalẹ̀ iṣẹ́ ní àsálẹ́. Eléyí ni mo máa ń ṣẹ́ ki n tó lọ sùn. Ó de wá làra nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣe gege bi ènìyàn ní gbogbo ìgbà náà ó de jẹ́ nǹkan tí ó tún dára sí ẹ̀mí.

Nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo de máa ń rí dájú pé láti mú èrò tuntun wá jẹ́ ǹkan tó dára. Wọn máa ń rí dájú pé mo se gbogb ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ọ̀nà ìdí nìyẹn tí ó jẹ́ kí wọ́n má ṣe àwọn ilé dáradára. Nítorí pé wọ́n wà lára, wọ́n wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí yóò dára tí o ṣe pàtàkì ná. Nígbà kẹ́hìn tí mo dè lọ sí ibi orin jẹ́ nǹkan tí ó dára àti ó dẹ̀ ṣẹ́ pàtàkì gidigidi. Ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé fún iṣẹ́ ọjọ́ iwájú, láti ṣe ìdárayá àti láti ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì fún ènìyàn náà ṣe.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, àní torí pé ètò ìgbéyàwó kẹ́hìn tí mo lọ jẹ́ ǹkan tí ó ní ara rẹ̀ rìn, tí ó ní ayọ̀, tío jẹ́ pé inú àwọn ènìyàn dè dùn gidi gidi, ó de wá lára ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí jẹ́ ǹkan tí ó dára, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ó dàbí ìdárayá fún mi gẹ́gẹ́ bí ènìyàn ni.

Mo dẹ̀ nífẹ̀ẹ́ síi ní gbogbo ọ̀nà. Àwọn ẹ̀bùn won yi jẹ́ ẹ̀bùn kan tí ó dára, torí pé nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan rere, mo ma riju pè, mo ra ẹ̀bùn tí ó dára fún wọn náà. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára, torí ẹ́ kí ni kí a má ṣe? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà. Nítorí pé ó wà láàrin àwọn nǹkan tí mo fẹ́ràn.

Nítorí pé eléyìí je ńkan tí ó ṣe pàtàkì gidigidi, mọ́ dẹ máa ń pa àwọn fáìlì mí pápá mọ́ nítorí pé fún iṣẹ́ ọjọ́ iwájú. Ó ṣà túrí pé àyè wà fún mi láti ṣe àwọn nnkan kan tí inú mi dùn sí ná. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyìí. Ó dọ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó ṣe pàtàkì tí ó jẹ máa ń dùn sí inú gbogbo ìgbà. Ó dè jẹ́ ǹkan tí ó dára gidigidi lọ́pọ̀lọpọ̀

Inú mi de máa ń dùn nígbà tí mo bá ṣe àwọn ẹlẹ́yìí, nítorí pé ó jẹ́ ǹkan tió dára, mo dà máa ń jẹ gọ́mù na, láti máa jẹ gọ́mù. Jẹ́ ǹkan tó dára tí mo de máa ń ṣe náà. A, inú mi de máa ń dùn nígbà tí mo bá ṣe eléyìí, nítorí pé ó jẹ́ ǹkan tó dára tí o de máa munu eyan dùn ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tió yẹ náà. A.

Nítorí pé ó jẹ́ nǹkan tí ọ̀dara kò dẹ yẹ kí ènìyàn ki omáa ṣe. Àwọn èdè kan ti mo fẹ kọ́ ni èdè ti Spanish. Àwọn èdè Spanish jẹ́ èdè kan tí odara lọ́pọ̀lọ́pọ̀, ó dẹ jẹ́ nǹkan tí, aá ó dẹ jẹ́ nǹkan tí odara náà o lè jẹ́ nǹkan tí máa ń mu inú mi dun gidi gidi ní gbogbo ìgbà. Ìgbà yìí ni mo máa ń ṣe àwúlẹ̀ yìí ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o máa ń mu ohun ẹ̀lo ìlera? Àwọn ẹ̀lo ìlera jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ti a de tun fẹ́ràn láti máa mu ní gbogbo ìgbà náà, nítorí pé àwọn ẹ̀rọ ìlera jẹ́ ẹ̀rọ kan tí ó dára tí gbogbo àwọn ènìyàn yóò fẹ́ràn láti máa mu. Èdè èyí tí wọ́n fi máa ń mu wọ́n lé, nítorí pé wọ́n máa ń jẹ́ kí ara wà ní pípé àti ní gbogbo ǹkan wà ní ìjọba náà ṣe.

Ìgbà mélòó ni màá jẹ́ kí fóònù re gbaná? Kí fóònù mi gbaná jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ́ ǹkan tí ó dára náà. A lè máa rí i pé mo máa ṣe léè ní ọ̀nà tí ó tọ́, a tí ní ọ̀nà ti oṣi ye Nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó dára ṣe, ó de máa mú mi ní gbogbo ìgbà náà. Eléè wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn jù gege bi ènìyàn láti ṣe.

Tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé, à, ó jẹ́ nǹkan tó dára tí ó de yẹ kí ènìyàn máa ṣe. Ìdí níyì tìí mo fi máa ń ṣe awọ̀n elèyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yé ní gidi náà. À, mo dẹ̀ máa rí pé mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ninú ìgbéṣókè nítorí pé èrò ìgbéṣókè jẹ́ nnkan kan tó dára tí ó de jẹ kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà náà síi.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó dára náà. Ìdí nìyẹn tí mo fẹ́ran àwọn ẹlẹ́yìí. Nitori pe o jẹ́ nǹkan tí mo fẹ́ran tí inú mi de máa dún si. Egungun àyà yá, èyí ni tí mo fi fẹ́ran ilé yìí. Nígbà mo máa ti gbà àwọn nǹkan tí mo lero láti ṣe náà síbẹ̀.

Nítorí pé eléyi jẹ́ ǹkan tó dára ju ó de yẹ kí ẹ̀yàn kí ó má ṣe gbogbo ìgbà náà. Nigba ti àwọn nǹkan ba wà nínú ọkan mi, igbayìí ni mo máa ṣe àwọn eléyii. Ìgbádùn mi jẹ́ oúnjẹ, oúnjẹ wà lára àwọn ǹkan ìgbádùn to je pe mo fẹ́ràn ní gbogbo ọ̀nà. Ó jẹ́ kí ọ máa jẹ ohun tó wà lára àwọn ǹkan tí mo rò pé ó dàbí ìgbádùn.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń kojú èlé ní ọ̀nà tí ó to àti ní ọ̀nà tí ó yẹ náà, nítorí pé eleyiì jẹ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà, ó dà jẹ́ ǹkan tí ó máa ń dára ní gbogbo ìgbà. Idi niyen tí mo fi máa ṣe eleyi ní ọ̀nà tó to àti ní ọ̀nà tí ó sì yẹ.

Ìgbà mélo ni eeyan máa ń fọwọ́ lójoojúmọ́, àti máa ń fọwọ́ je ǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eléyii ní ọ̀nà ti otọ́ àti ní ọ̀nà tí oye naa Mo dẹ̀ ma ma n je kí mo máa ń fọwọ́ mi ní àkókò, nítorí pé kí ènìyàn fọwọ́ je ǹkan tí ó dára tẹ́lẹ̀ ti o ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eleyii ní gbogbo ìgbà, nitori pe o je ǹkan tí ó dára ní.

Ṣé wa fún láti darí àwọn ènìyàn? Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí láti darí ìjọ wọn, kí n ṣe nǹkan tí o ro ra fún mi láti ṣe nítorí pé mi ò kí ń ṣe ẹni buburu Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mi, mo máa ń daríji wọn. Ó dẹ wá lára nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹgẹ bí ènìyàn náà nítorí pé elèyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ.

Ẹlẹ́yi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní òrekore nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ ní gidi gídì ṣi. Àmọ́ ẹlẹ́ máa ń mu àwọn alùpùpù yìí wà lára àwọn ǹkan kan tí ó dára tí mo máa ń lò nígbà tí mo wà ní kékeré nígbà tí mo bá fẹ́ lọ sóko àbí láti ṣe àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì náà. Ẹlẹ́rìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà nígbà tí àyè bá sì ṣí le fún mi láti ṣe àwon eleyii nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni. Mó dẹ̀ máa rí dájú pé mo máa ri sùn ní ọ̀sán nígbà tí àyè bá wà nítorí pé àní àyè òkè mo máa wà ní ibi iṣẹ́ àmọ́ nígbà tí àyè bá wà fún mi, mo máa rí dájú pé mo máa sùn ní ọ̀sán. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà.

Nítorí pé nígbà tí ènìyàn bá ṣe léyìí, ó jẹ́ ǹkan tó dára tí ó bójú mu tó dẹ́ ẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà yẹn ní òrèkóòrè náà síbẹ̀síbẹ̀ ṣi, nítorí wípé ó jẹ́ ǹkan tí ó máa ń mú mi dùn. À máa ń wo àwọn aṣọ alẹ́, àwọn aṣọ alẹ́ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ènìyàn máa ń bá wọ̀ nígbà tó bá sùn. Eléyìí jẹ́ ǹkan tí ó dára púpọ̀

Ǹjẹ́ nkan tí ó dára láti ṣe, à ode wùmí láti fẹ́, láti àrìràjọlọ sí ìlú mìíràn jẹ́ nǹkan tí mo ti ṣe rí, ó sì jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè báyo fún iṣẹ́ àti àwọn ọṣẹ tó pọ̀ náà.

Kí ni o máa ṣe láti tayọ sí àwọn alábàásiṣepọ̀? Látí tara ṣe àwọn alábàáṣepọ̀ jẹ́ nǹkan tó dáradára jẹ́ nǹkan tó ṣe pàtàkì máa ṣẹlẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé ó jẹ́ nǹkan tó dára ni.

Wákàtí mélòó ni o máa ń wo oju ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí ó wà lára àwọn ǹkan tí ó máa ń múlò nínú did niyẹn tí mo fi maa n ṣe àwọn eleyẹn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi, ìgbà kẹ́yìn tí mo dẹ̀ pàdé wọn ní ìgbà tí mo wà ní ilé oúnjẹ, tó de jẹ́ ǹkan ti o ṣe pàtàkì.

Ìgbà mélòó ni ounje ọ̀sán rẹ máa ń gba? Ọjọ́ ọ̀sán mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, o de máa ń gba àkókò tí ó pọ̀ àti àkókò tí ó tọ́ ní ọwọ́ mi náà nítorí pé eleyi je ǹkan tí ó dára. Mo de máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ tí ó de yẹ nítorí pé nígbà tí àsìkò rẹ̀ bá ti ṣílẹ̀, mo máa ṣẹlẹ̀ yìí fi bí àkókò tí ó lówó nínú náà síbẹ̀síbẹ̀

Ṣé o máa kọlẹ́tà fún àwọn ènìyàn? Látí kọlẹ́tà fún àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó dára, mo lè máa ṣe é léè ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nígbà tí àyè bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe é, mo lè máa ṣe é ní oríṣiríṣi ọ̀nà láti fi ẹ̀mí ìmu re hàn bí láti sá fi àwọn ọkàn fún àwọn ènìyàn ẹni dídára dídára síi nígbà gbogbo náà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́ nígbà tí mo bá ní ọgbọ́n. Imo àti òye láti ṣe àwọn nǹkan tí kò níbi iṣẹ́? Elé wà lára àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara náà. Ó lè jẹ́ lára àwọn nǹkan tí ó máa ń mú mí dùn idi niyen tí máa fi máa ṣe àwọn elé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe náà ni tó kún já ǹkan tí ó ṣe pàtàkì.

Ìbọ̀wọ̀ ni mo fẹ́ràn lọ́ju, ibi tí mo fẹ́ràn lọ́ju gẹ́gẹ́ bí ènìyàn ohun ni, à, etíkun. Etíkun jẹ́ ibi kan tí mo fẹ́ràn jù nítorí pé ó tutù. Ó dàá máa ń fún ni ọgbọ́n ìmọ̀ tó yẹ láti ṣe àwọn nǹkan tí ó pọ̀ náà ìdí nìyìí tó jẹ́ pé ní orekoore nígbà tí ó bá wù mí láti lọ síbì kan. Kò ní ibi kan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà.

Ṣé òun wọ aṣọ àkọ́yọrí níbi iṣẹ́? Aṣọ àkọyọrí níbi iṣẹ́ jẹ́ aṣọ kan tí ó dára, tí ó de wu mí láti máa wọ̀ ní gbogbo ìgbà náà. Idí niyẹn tí mo ti nífẹ̀ẹ́ ṣi eléyìí. Àwọn aṣọ yìí ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà nígbà tí n bá wà níbi iṣẹ́ láti ṣe ìpààrọ̀ àwọn aṣọ tí mo bá wọ̀ wá láti ilé. Nítorí pé aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó dára gidi gidi.

Ṣé o máa ń pa owó pamọ́? Látí máa ń pa owó pamọ́ jẹ́ ǹkan tó dára, ó dà wá lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ẹ̀ de wo pé kí ènìyàn pa owó pamọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de dàra, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá ṣiṣẹ́ lẹ̀ láti dáju pé ènìyàn ní owó tí ó lè ná ní ọjọ́ iwájú àti láti ṣe iṣẹ́ ọ̀tún náà síyi.

Mo dé ti ṣìnà rí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nígbà tí mo fẹ́ lọ síbì kan ni mo ti ṣìnà. Nígbà tí mo dé ṣìnà, mo dé lé ọgbọ́n ìwọ̀n àti oye tí mo ní ní orí rẹ náà láti mọ ọ̀nà padà. Eléyi de jẹ́ nǹkan tí ó dára tí mo dé máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó wà lára àwọn nǹkan tí ó máa ń mú mí dùn nígbà tí mo bá ṣe àmọ̀ eléèyì síbẹ̀.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ran gege bi ènìyàn láti máa ṣe. Èmi fẹ́ran bí a ti ń wẹ̀ dáradára. Eleyii de wà lára awon ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré. Ìgbà tí mo wà ní kékeré ni mo ti kọ bí a ti ń wẹ̀ mọ dẹ̀ mọ bí a ti ń ṣe èléyìí ní ọ̀nà ti tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáadáa laláìsí àní àní ní orí rẹ̀ náà ẹ dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de nǹkan tí ó dára náà, mode máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, èyí niyen tí mo fi máa ń ṣe àwọn eleyi ní ọ̀nà ti ó tọ́, ẹni tí ọ̀nà tí èyí náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, idí ni èyí tí wọ́n fi máa ń ṣe àwọn eléyi ní gbogbo ìgbà.

Báwo ni aṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè ohun àwọn ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. A lè máa rí i lẹ́yìn yàrá tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ, ó fẹ́ lè wà lára nǹkan tí mo fẹ́ rán gẹ́gẹ́ bí ènìyàn nípa ìpèsè ohun àwọn ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ṣe é lẹ́yìn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Nígbà wo ni o máa ń ririnajo fún iṣẹ́? Ìgbà tí mo ririnajọ fún iṣẹ́ fún ìgbà ikeyin ni nígbà tí olórí isẹ́ rán mi lọ sí ìlú mìíràn láti lo ṣà aṣojù iṣẹ́ níbẹ̀. Ẹ̀leyìí de jẹ́ ǹkan tó dára tí mo dẹ̀ ṣe pẹ̀lú ọ̀kan-kan na nitoripe o wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí èèyàn idi ni tí mo fi ṣe eleyii.

Gẹ́gẹ́ bí ènìyàn náà ní, gbogbo ìgbà yẹn tó kọ jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa rí dájú pé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ wọ̀nyí, mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ torí pé o jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ ní nǹkan tí ó dara nínú náà nígbà tí àwọn ènìyàn bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ìdí niyẹn tí mo fi ní ìgbàgbọ́ nínú àwọn eléyìí tóri pe o jẹ́ nǹkan tí ó dára ni síbẹ̀

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Lati l'ákòókò pẹ̀lú ẹbí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìgbà mí mọ̀ máa ń gbá wọn jáde, ìgbà mí a máa ń lọ sí ibi orin. Àwọn eleyi de wa làárin àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì tí ó dọ̀ọ̀kọ́ ènìyàn máa ń ṣe náà. Eléyi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa n mú inumi dùn gidigidi nígbà kugbà tí mo bá ṣe àwọn eléyi náà.

Báwo ni ẹ̀ṣẹ̀ máa ń kí àwọn ènìyàn, láti ki àwọn ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì mọ̀ dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ní ṣe wipé eléyìí jẹ́ nǹkan tó dára, ìdí nìyẹn tí a mo fi máa ń ṣe eléyìí. Ìgbà mìíràn eléyìí dá dúró lórí àwọn èèyàn tí mo ba fẹ́ kí bòyà àwọn ọ̀rẹ́ tàbí àwọn alábàágbé mo dẹ máa ń ṣe ní ọ̀nà tí ó dára tí yóò dẹ́ẹ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ náà si.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Lati máa pe àwọn oníbàárà tuntun jẹ́ nǹkan tó dára, mọ̀ màá ṣe eleyi ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tó yẹn náà. Idí nìyen tó jé pe gbogbo àwọn nnkan tí mò ń ṣe ń tẹ̀síwájú dídara dídara, ó dà wà lára àwọn nnkan tí màá múnu mi dùn gege bi eniyan láti máa ṣe náà sì.

Ìgbà mélòó ni o máa ṣe àṣàwò ímélì rẹ? Láti máa ṣe àṣàwò ímélì jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà. Nítorí pé ilé jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nínú gbogbo ìgbà náà. Nítorí pé láti ṣe eléyí jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ yẹ kí èeyàn kí ó máa ṣe náà.

Ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn ni ìrọ̀rí méjì. Ìrọ̀rí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà láti ri dájú pé mo sùn dáadáa. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń mú mí di ìdùnnú nígbà tí mo bá lọ àwọn eléyìí. Nítorí pé ìrọ̀rí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ náà.

Nígbà wo ni o máa ṣe imọ́tótó ilé rẹ? Imótótó ilé mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa rí láju pé mo ṣe eleyí ni ọ̀nà tó tọ́ àti ní ona tó yẹ. Ẹ̀yàn ní ìparí ọ̀sẹ̀ nígbà tí boba ṣe iṣẹ́ lọ́wọ́, nígbà tí ayẹ rẹ̀ bá de ṣi sílẹ̀, màá rí daju pé mo ṣe ilé mi ní tutun se, nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní èyí tí mo fi máa ṣe ilé yìí síyì.

Ìgbónájé jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájé jẹ́ irú tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ìgbónájé jẹ́ ti àwọn olóyìnbo tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe láyé òde òní. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára náà gidigidi nítorí pé ànígbà tí mo bá ṣe eléyìí, ó wà lára ohun tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gidigidi.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Mo dé máa rí pé àwọ̀ pupa ni àwọ̀ kan tí wọ́n fẹ́ràn jù. Nítorí pé àwọ̀ yi jẹ́ àwọ̀ kan tí ó dán, tí ó dàra lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn ó dé máa ń lò. Eléyìí jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì. À ó dé jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà àbí tí mo máa ń lò. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi ni.

Ṣé ó máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Láti fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún jẹ́ nǹkan tó dára, ó dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ná. Éléyi wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ nǹkan tó dára. Idi ni yen tí mo fi máa ń ṣe àwọn éleyì, o de máa fún won owó àfikún, nítorí pé fífún àwọn ènìyàn ní owó àfikún jẹ́ nǹkan tó dára.

Báwo ni o ṣe máa ń ṣètò ìṣòwo ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòwo láàárín àwọn ẹlẹgbẹ́ máa ń lọ gbọ́n ìmọ̀ àti iyọ̀ ṣe, ó dúró pé wọ́n máa ń kọ àkọsílẹ̀ rẹ̀. Eléyii de jé ńkan tó ṣẹ̀ pataki to de je wipé àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Nitoripé ó wà lára àwọn ǹkan tí ó jẹ́ kí àwọn ènìyàn fẹ́ràn mi gidi gidi ó dọ̀jẹ́ ǹkan tó dára náà.

Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dè má nkọ́ àwọn nǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì, nítorí pé nígbàtí ènìyàn bá kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó jẹ́ nǹkan tó máa mú ọgbon wá. Ó dẹ̀ jẹ́ nǹkan tó dára kí ènìyàn máa ṣe náà. Idi niyen tí mo ti máa ń pé, mo máa nse àwọn eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ, tí ó de tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà gbogbo náà sibsibẹ̀.

Báwo ni o ṣe máa dá àbọ̀ ayé korò lọ́rí Íńtánẹ́ẹ̀tì? Ayé kokò mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń dá àbọ̀ bo eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si ye naà. Nítorí pé eléyìí wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nkan tí ó dára tio de yẹ́ kí ènìyàn máa ṣe náà ìdí niyen tí mo fi máa n ṣe àwọn eleyii ni dídára dídára sí.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn kàn ni orin ìgbàgbọ́. Orin gbàgbọ́ tàbí orin ẹ̀mí jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ṣe pàtàkì. Eléyìí dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń múnú mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí.

Tíi jẹ nǹkan tó mo fẹ́ràn gidi-gidi, nítorí pé tíi l'adun ò de wa ninu àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa mu ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá ṣe eléyìí, eléyìí ni mo máa ń ṣe jù. Ó de jẹ́ nǹkan tó dáa, tó dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àfààfù ní gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tó jẹ́ pé mo máa ń ṣe eléyìí nígbà tí ẹ̀rọ bá ṣí sílẹ̀ fún mi.